Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kù, nítorí mo jẹ́ ẹnìkan tó kórìíra láti máa fi oúnjẹ ṣòfò. Níwòn ìgbà tí ounjẹ to kùn ko bayi tí bajẹ, odi dandan fún mi láti jẹ, ko ma ba ṣofo.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀ ìgbà ni mo ti ra aṣọ fún rà mi, mo ti ra bàtà, mo ti ra báàgì. Bákan náà ni mo ti rà fún ọmọ mi obìnrin látọrí Íńtánẹ́ẹ̀tì. Bákan náà mo ti ra àwọn òògùn èyí tí wọ́n ṣe ìpolówó rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì tí ó dáa fún ìlera mi. Mo ti rà á ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó sì dára.

Rárá o, n kò kí má ṣe ìsọdọ̀tun ọkàn, nítorí pé kò sí nínú ìgbàgbọ́ mi láti má ṣe ìsọdọ̀tun ọkàn. Mo jẹ́ ẹni tó gbàgbọ́ nínú wípé kí a gbàdúrà sí Ọlọ́run, ọba tí ó dá ayé òun ọ̀run, yóò sì gbọ̀ wa ní gbogbo ìgbà tí a bá nílò rẹ̀.

Ní tòótọ́, n kò ní olórí isẹ́ nítorí wípé n kò sisẹ́ lábẹ́ ẹni kankan. Iṣẹ́ ara tèmi ti ká ara mi ni mò ń ṣe. Mò nílé ọjà tí mo ti ń tajà, òṣòowó kátàkárà ni mò ń ṣe. Nítorí náà n ò ní olórí tí mò ń jẹ́ àbò fún.

Gbogbo ìgbà tí fóònù mi bá dún níbi iṣẹ́, òun ni mo máa ń dáhùn rẹ̀. Àyàfi tó bá jẹ́ ìgbà tí àwọn oníbàárà bá wà níwájú mi tí wọ́n ń rajà, tí mo sì ń dá wọn lóhùn lọ́wọ́. Èyí nìkan ni kò ní jẹ́ kí n lè dáhùn fóònù mi, nítorí pé ọjà káràkátà ni mò ń ṣe. Èyí fún mi ní àǹfààní láti lè dáhùn fóònù mi nígbà gbogbo.

Kò sí irú oúnjẹ tí n kò kín jẹ ní òwúrọ̀. Oúnjẹ èyíkéyìí tó bá ti wà àbí tó bá ti wù mí láti jẹ, òhun ni má n jẹ. Yálà ó jẹ́ ìrẹsì ni, tàbí ẹwà, tàbí iṣu, tàbí búrẹ́dì. Kódà tó bá jẹ oúnjẹ òkèlè, èyíkéyìí tí ó bá ti wù mí, òhun ni mo máa ń jẹ ní òwúrọ̀

Rárá o, n kò kí n wọ ìbọ̀wọ́ nítorí orílẹ̀-èdè mi kìí ṣe orílẹ̀-èdè tí snow wà, bẹ́ẹ̀ ni kì í sì ṣe orílẹ̀-èdè tí òtútù máa ń mú lámújù, èyí tí ó mú kí ènìyàn kó máa wọ ìbọ̀wọ́. N ò sì ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ àwọn engineer, nítorí náà n kò kí n wọ ìbọ̀wọ́

Ìgbà tí mo kẹ́yìn sunkún, ó jẹ́ ọjọ́ mẹ́ta sẹ́yìn. Nígbà tí mo pàdánù ẹnikan tó sànwón sí mi, ẹni yìí ó jẹ́ ọkọ sí ọ̀rẹ́ mi obìnrin. Ó ṣe aláìsí lójijì èyí mú kí n sọkún nígbà tí mo lọ kí ọ̀rẹ́ mi sílé.

Rárá o, n kò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń wò gbọ́ nípa ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nítorí náà, mi ò mọ ohun tí à ń lò ó fún, torí náà mi ò kí ń lò ó.

N kò ì tíì ní àǹfààní àti ra ọkọ̀, nítorí náà n ò ní àǹfààní láti fọ ọkọ̀ rárá. Ni ìgbàkígbà tí Ọlọ́run bá ṣènà òré fún mi tí mo bá ra ọkọ̀, n ó máa fọ̀ ọ́ ní ìgbà tí ó bá rọrùn fún mi láti fọ̀ ọ́

Èmi kò mọ ìgbà tí ọjà tuntun yóò jáde gẹ́gẹ́ bí oníṣòwò tó ń tà tó ń rà. Ìgbà kúgbà tí mo bá dé ọjà tí mo pàdé ọjà tuntun, un ó rà á láti lè wá tà níbi ilé-iṣẹ́ mi.

Ìgbádùn mi, òun náà ni kí n máa kọrin, kí n máa jó, kí n máa yò nígbà gbogbo. Yálà tí n bá wà nílé tàbí tí mo bá wà ní shop ibi ìtajà mi tàbí tí mo bá lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Sunday. Ó jẹ́ ohun tí mo gbádùn tí mo sì nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọ́pọ̀ láti máa ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí mo bá ń lọ sí ibi kan tí ń ò tíì dè rí. Tí mo bá dé ìtòsí tí ọ̀nà sì ṣú mọ́ mi lójú, ń ó bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá bá lágbègbè láti lè mọ ọ̀nà tí ń ó tọ̀ tí ń ó fi dé ibi tí mò ń lọ.

Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ èyí tí à ń pè ní spinach, ó jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ lọ́pọ̀lọpọ̀. Yálà mo fẹ́ fi jẹ iṣu ni, tàbí mo fẹ́ yí mọ́ ata láti fi jẹ ìrẹsì. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀